Tí mo bá fẹ́ sùn ní alé, mo sábà má a n wọ nightwear mi, pàápàá jùlọ èyí tó fẹ́lẹ́ nítorí oru. Mi ò fẹ́ràn oru rárá torí ó ma n fún mi ní àwọn àléébù tí ò dára ní skin mi. So, ṣùgbọ́n tó bá jẹ́ nígbà òtútù, mo ma n wọ nightwear tí ó ki dá díẹ̀ kí òtútù máa ba à wọ mí ní àyà. Mo nífẹ̀ẹ́ nightwear gan an. Mi ò le sùn láì wọ nightwear. Gbogbo àwọn nightwear tí mo ní ló dára. O ní kalúkù sì ní àsìkò tí mo ma n wọ̀ wọ́n. Kìn lè ní orun tó dára gan an. Mo sì má n sọ fún àwọn àbúrò mi pé kí wọ́n o má sùn láì wọ nightwear wọn, ṣùgbọ́n ṣíṣún torí ṣíṣún láì wọ nightwear kò dára.

Tí mo bá fẹ́ jáde, tó sì jẹ́ pé kí n tó padà wá, ọkọ mi tàbí ẹnikẹ́ni yóò wá sí ilé, mo má ń sábà fi kọ́kọ́rọ́ mi sí-- pamọ́ sí ìta. Nígbà tí mo bá ti ilẹ̀kùn tí mo ti géètì ìta tán, mo má a mú bàtà tí ó iwájú rẹ̀ ní bòò sí, màá fi kọ́kọ́rọ́ sínú rẹ̀. Màá sì fi sínú ibi kan níbi tí ọwọ́ ènìyàn o ti le tó ní inú géètì mi. Ṣùgbọ́n tó bá jẹ́ pé kò sí ẹnikẹ́ni tó ń bọ̀ wá sílé kí èmi náà tó padà, mo máa n mú kọ́kọ́rọ́ mi sí àpò jáde ni. Mi ò kí ń fi sílẹ̀ sí ibi kankan, nítorí mi ò fẹ́ gbọ́ wípé ẹnikẹ́ni wá sí ilé mi ni ẹ́yìn mi. So àwọn tí mo máa ń fi ọkọ́rọ̀ mi sílẹ̀ fún jẹ́ àwọn tí mo mọ̀ dáradára. Yálà àwọn tajo ń gbé lé tàbí ẹ̀gbọ́n tàbí àbúrò mi tí wọ́n ń bọ̀ wá tí wọ́n sì ti pè mí pé àwọn ń bọ̀. Mo má a ń fi kọ́kọ́rọ́ sílẹ̀ fún un ní ìta, ki o to di pé màá padà wá.

Eré ìdárayá tí mo fẹ́ràn jù ní bọ́ọ̀lù gbígbá. Mo nífẹ̀ẹ́ rẹ̀ gan ni. Nígbà tí mo wà ní ilé iwè akọ́bẹ́rẹ́, mo máà ń sábà lọ wo àwọn tí ń gbá bọ́ọ̀lù lórí fíídì tá bá wà ní break time wa. Mo nífẹ̀ẹ́ rẹ̀ gan ni. Nígbà tí mo wọ secondary school, mo ní àǹfààní àti darapọ̀ mọ́ àwọn tí ń gbá bọ́ọ̀lù. Mo sì máa ń gbá bọ́ọ̀lù dáradára. Ó jẹ́ ǹkan tó máà ń mú inú mi dùn tí mo bá ń gbá bọ́ọ̀lù. Ṣùgbọ́n leyin ìgbà tí mo parí secondary school, mo dáwọ́ bọ́ọ̀lù gbígbà dúró. Mo wá bẹ̀rẹ̀ si ni n sáré. Ṣùgbọ́n títí di àkókò tí mo wà yìí, mo sì fẹ́ràn bọ́ọ̀lù gbígbá jùlọ. So, anytime tí mo bá ní àkókò tí wọ́n bá ń gbá bọ́ọ̀lù, mo sábà máa ń lọ wo bọ́ọ̀lù. Mo sì fẹ́ràn láti máa wò ó níbi tí àwọn èèyàn bá púpọ̀ bà wà. Mi kì í n durò ní ilé nìkan wò ó. Oko tí mo fẹ́ ò nífẹ̀ẹ́ bọ́ọ̀lù, kò sì mọ̀ ǹkan kan nípa bọ́ọ̀lù. So, gbogbo ìgbà tí mo bá ń pariwo bọ́ọ̀lù, ó máa ń dàbí ǹkan mìíràn lì ẹti rẹ̀ ni. Mo máa ń nífẹ̀ẹ́ àwọn tó ń gbá bọ́ọ̀lù àbí tá bá wà àwọn tó nífẹ̀ẹ́ bọ́ọ̀lù tí wọ́n bá ti wá sí ilé lẹ́yìn ọ̀dọ̀ mi. Ó jẹ́ àkókò tí inú mi máa ń dùn. Paápàá jùlọ tó bá bọ́ sí ìgbà tí any country fẹ́ play ball àbí tó bá jẹ́ pé Nigeria fẹ́ play, ah ọjọ́ náà máa ń jẹ́ ọjọ́ tí ó jẹ́ ọjọ́ adùn fún mi. Mo máa ń se oúnjẹ tó dára. Màá sì se é ní àkókò, so that kò sí ǹkan kan tó máa dí mi lọ́wọ́ láti lọ wo bọ́ọ̀lù náà.

Bẹ́ẹ̀ni mo ní ètò láti fẹ́ iṣẹ́ mi sí ìlú mìíràn, nítorí pé ìlú tí mo wà yìí àjèjì ni mí níbí, kò rọrùn fún àjèjì láti rí iṣẹ́ ní ìlú tí kì í ṣe tirẹ̀. Ayàfi tó bá jẹ́ obìnrin tó fẹ́ ọkọ ní ìlú náà, yóò rọrùn fún irú obìnrin bẹ́ẹ̀ láti rí iṣẹ́. Ṣùgbọ́n bí bẹ́ẹ̀ kọ́ kò sí àyè iṣẹ́ fún irú mi yìí. Mo ní ètò láti lọ sí ìlú mi tàbí láti lọ sí ìlú ọkọ mi, so that a lè rọrùn fún mi láti wá iṣẹ́. Mo dẹ̀ mọ̀ dájú pé tí mo bá lọ sí ìlú ọkọ mi, nítorí pé orúkọ mi yóò ti yí padà sí orúkọ tí ọkọ mi, màá le fi àwọn ìwé certificate mi wá iṣẹ́, ànd aa sì rọrùn fún mi láti rí iṣẹ́ ní ọ̀hún ju ní ibi tí mo wà yìí lọ.